Ṣàlàye bí ilé rẹ ṣe ń rùn nígbà tí a bá se oúnjẹ. Nígbà tí a bá ṣe oúnjẹ ní ilé mi, ilé máa ń kún fún ìtàsánsán oòrùn dídùn bí a bá ń se ìrẹsì àti ọbẹ̀ díndín. Oòrùn ata, àlùbọ́sà, irú àti àwọn èròjà mìíràn ó máa ń kàn sí gbogbo ilé ni. Nígbà mi tí a bá ń dín ẹran tàbí ẹja, òrun rẹ̀ máa ń mú kí ebi máa pamí, pàápàá jùlọ tí bá lọ wà nínú yàrá. Mo máa mọ̀ pé oúnjẹ ń bọ̀ kódà kí n tó wọ ilé ìdáná. Fún èmi o, tí bá ti gbé òórùn oúnjẹ, ó máa ń mú mi kíran tí ilé adùn oúnjẹ ilé ó yàtọ̀ sí iye tí a máa ń jẹ níta àbí iye tí a máa ń rà jẹ.

Ibo àti ìgbà wo ni o ti máa ń ní ìdákẹ́jẹ́ jù? Ibìkan ti mo ti maa n idake je ju ni ile pàápàá nígbà tí gbogbo ènìyàn ba ti sun àkókò tí mo fẹ́ràn jù ni òru, nígbà tí ariwọ bá ti dínkù, tí kò sí àwọn èèyàn púpọ̀ tó ń rìn káàkaakiri. Nígbà mí, mo máa ń jókòó nìkan sí yàrá mi, mo sì máa ń gbádùn ìdákẹ́jẹ́ náà. Sí ẹnikẹ́ni bá wà níbẹ̀, ó máa jẹ́ ẹnìkan tó ń sù tàbí tó ń ṣe ohun tirẹ̀ náà ní ìdákẹ́jẹ́. Àkókò yẹn máa ń fún mi ní ààyè láti ronú sí mi tàbí kí n kọ jókòó lálàíṣòhun kohun.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn pínpín oúnjẹ mi, pàápàá tí mo bá rí pé ẹni tí mo fẹ́ fún, òun náà fẹ́ràn oúnjẹ náà. Àwọn ẹlòmíì máa sọ pé àtọjẹ ló máa ń dùn jù, èmi náà wá rí pé oúnjẹ máa ń dùn si ni, nígbà tí a bá jẹ papọ̀. Tí mo bá ra oun tí mo fẹ́ràn gan, mo lè kọ́kọ́ fẹ́ jẹ fúnra mi kí n jẹ gbogbo ẹ fúnra mi, ṣùgbọ́n tí ẹnìkan bá wà lẹ́gbẹ̀ẹ́ mi, mo máa fi lọ̀wọ́ wọn, tó bá jẹ pé wọ́n fẹ́ àbí wọ́n ò bá fẹ́. Kódà tí mo bá se oúnjẹ púpọ̀ nílé, mo máa pín láàárín àwọn èèyàn tó bá wà nílé. Fún mi, pínpín oúnjẹ jẹ́ ọ̀nà kékeré láti fi fẹ́ àti tọ́jú wọ́n sí ẹlòmíì.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ìgbà tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn jẹ́ ọ̀sẹ̀ tó kọjá. A pàdé ní ìrọ̀lẹ́, a sì jòkòó papọ̀ fún ọ̀pọ̀ wákàtí. A bá ara wa sọ̀rọ̀ a rẹ́rìn-ín, a jíjó, a sì tún rántí àwọn ohun tí a ti ṣe tẹ́lẹ̀. A tún sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí-ayé wa àti àwọn ètò tí a ní fún ọjọ́ iwájú. Ó dára gan-an láti rí wọn, torí pé gbogbo wa kọ́ la máa ń ráyè ó sì máa ń ṣòro fún wa láti rí àkókò tí gbogbo wa lè pàdé. Nígbà tí mo délé, inú mi dùn pé a rí àkókò láti wá pọ̀ lọ́jọ́ yíì.